Njé ayé ẹni gbọ́dọ̀ yípadà nígbà tí èèyàn bá lọ láti ìlú lọ sí ìlú ńlá, nítorí pé ní ìlú kékeré, ìrẹ́pọ̀ máa ń wà, gbogbo ènìyàn dàbí ẹbí. Amo ni ìlú ńlá oríṣiríṣi àwọn ènìyàn lo wa láti oríṣiríṣi ibi ti won ko mo ra won. Ìgbé ayé ìlú ńlá yàtọ̀, lọ́pọ̀lọpọ̀ olùkálùkù máa ma ṣe tiẹ̀, olùkálùkù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Tí àlọ́ bá máa bẹ̀rẹ̀ ni mo rántí nígbà, nígbà tí àwọn, àwọn òbí, òbí mi tí wọ́n bá ń pa àlọ́, wọ́n á ní, "Àlọ́ ooo, àlọ́ọ́", wọ́n wa bẹ̀rẹ̀ àlọ́ náà. Tí àlọ́ bá parí, wọ́n wa bẹ̀rẹ̀ pé kí ni ọpọlọ tí a rí kọ́, ohun ọgbọ́n tí a rí dì mú nínú àlọ́ náà?

Mo máa ń da Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì pọ̀. Nígbà tí mo bá lọ sí àdúgbò tí mo rí pé wọn kò gbọ́ Yorùbá dáadáa, àmọ́ wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì díẹ̀, mo máa ń lo papọ̀, ó lè ye wọn dáadáa ní ohun tí èmi bá ń bá wọn sọ bóyá mo fẹ́ rajà ni o.

Nígbà wo ni o kẹ́yìn ìfọ̀? Ìfọ̀ yen òye mi, màá mo. Tó bá jẹ́ pé nígbà wo ni mo kẹ́yìn foṣọ. Hmm, mo ké bi ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn foṣọ. Nígbà náà, ó yẹ ina wà, ina wà. So, mo lo ẹ̀rọ tí mo, tí wọ́n máa fí ń fọṣọ, mo da aṣọ sínú ẹ̀, máa fọ gbogbo àwọn aṣọ wa tó dọ̀tí.

Èmi ò ní ìmọ̀ ìlú tí ò sọ̀rọ̀ torí pé èmi ò lẹru ìlú báyẹn rí. Gbogbo àwọn ìlú tí mo máa ń lọ, àwọn ìlú ọlọ́rọ̀ ni. Òun ní ò jẹ́ ní ìrírí láti sọ nípa ìlú tí ò sọ̀rọ̀ torí ọ̀rọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì. Ọ̀rọ̀ ni a fi máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ ohun tó wà lọ́kàn wa. Ọ̀rọ̀ ṣe pàtàkì.

Iṣẹ́ tí ó wù mí láti ṣe tí mo kò tíì ṣe ni iṣẹ́ ránṣọránṣọ torí mo jẹ́ ẹni tí a bùkún fún pẹ̀lú bí wọ́n ṣe ń lo ọwọ́. Mo mọ ọwọ́ mi lò fún oríṣiríṣi ohun èmi dè mọ̀ pé tí èmi bá ṣiṣẹ́ aránṣọ àwọn aṣọ tí màá máa rán máa jẹ́ àwọn aṣọ tí àwọn ènìyàn yóò máa fẹ́ràn láti wọ̀.

Ile iṣẹ́ tí mo ti máa ń ṣiṣẹ́ ò jìnà díẹ̀. Ẹhn bí máìlì bí kìlómítà à ogún ni láti ilé mi sí ibẹ̀. Nítorí náà kò ń ṣe ibi tí mo le fẹsẹ̀ rìn rárá. Mọ́tò ni mo maa n wo lo síbẹ̀.

Nú àwọn ìrìnàjò tí kò wọ̀n jẹ́ àwọn ìrìnàjò tí kò jìnnà. Iru àwọn ìrìnàjò náà, ó lè jẹ́ pé ọ̀kọ̀ kan l'èèyàn máa wọ dé be.- arbi ó lè jẹ́ ọ̀kọ̀ kan le èyàn a wọ̀ dé bẹ̀, àbí tó bá jẹ́ ọko méjì, a jẹ́ ibi méjèèjì kò jìnnà, ó kàn jẹ́ pé ọ̀nà yẹn ò lọ tóoro, ni èèyàn ṣé máa nílò àti wọ jú ọ̀kọ̀ kan lọ.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù jẹ́ ẹ̀fọ́ tí a ń pè ní ẹ̀fọ́ ebolo. Àmọ́ ẹ̀fọ́ yìí ò wọ́pọ̀ ní àyíká wa. Ní ìgbà tí èmi wà ní ọmọdé ni tí àwọn, àwọn òbí-òbí mi n bẹ láyé ni wọ́n máa ń fi ẹ̀fọ́ yi ránṣẹ́ láti ìlú wa sí wa.

Èmi ti rí ọ̀pọ̀lọpọ̀ ilé. Mo ti rí àwọn ilé àtijọ́ ní oríṣiríṣi àwọn ibi tí mo ti lọ. Mo rántí nígbà tí mo wà ní ilé ìwé girama ní ìlú Oòró, a lọ sí ìlú kan tí wọ́n ń pè ní ìlú dùn. Nígbà ti a de ìlú dùn, la ri oríṣiríṣi àwọn ile àtijọ́ banta-banta ti mii ri ri.